Ibere yí bẹ̀rẹ̀ wípé ṣe o ní ẹranko ọ̀sìn, bẹ́ẹ̀ni ní mo ni ilé tí emi ń gbé mo ní ẹranko ọ̀sìn, mo ní ajá, mo ní olóńgbò, a dẹ̀ tún ní àwọn adìẹ tí à ń sìn, a dẹ̀ ní ewúrẹ́, a dẹ̀ tún ní àgbò àti àgùntàn, bẹ́ẹ̀ni a ní ẹranko ọ̀sìn tí à ń sìn.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé ṣé o ní gíláàsì òòrùn. Tí mo gbàgbọ́ pé ohun tí ìbéèrè yìí ń gbìyànjú láti sọ ní èdè òyìnbó ni ó pé do you have sunglasses? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìbéèrè náà ń gbìyànjú láti sọ mo ní gíláàsì òòrùn. I have different sunglasses. Bẹ́ẹ̀ ni mo ní gíláàsì òòrùn lóríṣiríṣi.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wípé ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni mo máa ń ka àdéhùn dáadáa, àjàjà tóbá ti jẹ́ ohun tó jọ mọ́ ọwọ́ àbí ilé iṣẹ́. Nítorí wípé tí mi ò bá ka dáadáa, ó lè padà fa wàhálà. Wàhálà tó máa padà jẹ́ ọ̀rọ̀ ilé ẹjọ́. Nítorí náà mo máa ń rí dájú wípé mo ka àdéhùn dáadáa.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wípé ṣé o máa ń rántí àlá rẹ? Nnnú lẹ́ẹ̀kọ̀kan ó ní àwọn àlá kan tí mo máa ń lá tí mo máa ń rántí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń rántí àwọn àlá mi. Kì í ṣe gbogbo àwọn àlá tí mo bá lá ni mo máa ń rántí, mi ò dẹ̀ mọ ohun tó fà á. Ṣùgbọ́n àwọn olóyìnbo ni pé àlá tó bá ṣe pàtàkì jù la máa ń rántí. Àlá tó bá ṣe pàtàkì sí mi, tó jẹ́ pé ó sì máa padà ṣẹlẹ̀ ni mo máa fi bẹ́ẹ̀ rántí.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wi pé ṣo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Kí ni ìtumọ̀ àkayòrí? Ṣé aṣọ tí gbogbo àwọn òṣìṣẹ́ jo máa ń wọ̀ àbí aṣọ àṣeyọrí tí àwọn oloyinbo máa ń pè ní graduation gown? Ohun tí ìbéèrè yìí ń gbìyànjú láti sọ kò yé mi tó.

Ìbéèrè yìí béèrè pé sé o máa je oúnje tó lè rò fún ìlera. Ṣé irú àwọn oúnjẹ tí èèyàn máa ń jẹ, tí àwọn olóyìnbo máa ń pè ní probiotics, àwọn oúnjẹ tí èèyàn máa ń jẹ bíi ẹ̀fọ́ tó máa ń fún ara ní okun ni àbí irú oúnjẹ wo ni ìbéèrè yìí n gbiyanju láti sọ.

Ìbéèrè yìí bèèrè wípé ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí èmi fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Saturday, ọjọ́, àbámẹ́ta àti ọjọ́ Isinmi èyí tí a máa ń pè ní Sunday. Àwọn ọjọ́ yìí ni mo fẹ́ràn jù nítorí pé kò sí ohun kan kan tí mo fẹ́ ṣe bí iṣẹ́ ju kí n sì mi lọ.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí oko nítorí pé mi ò ní oko gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná. Mi ò dẹ̀ lè sọ ohun tí àwọn tó bá wà ní oko máa ń gbọ́. Nítorí náà, mi ò ní ìdáhùn sí ìbéèrè yìí torí pé mi ò ní oko kankan.

Ìbéèrè yìí béèrè wípé, ṣe o máa ń jẹ goọ̀mù? Tí àwọn olóyìnbo ń pè ní chewing gum. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ goọ̀mù ní ọ̀pọ̀ ìgbà. Àjàjà tí kò bá ní ohun pàtàkì kan tí mò ń ṣe lọ́wọ́ àbí tí mo bá fẹ́ fókọs lórí nǹkan, mo máa ń jẹ goọ̀mù dáadáa. Ẹ ṣé.

Ìbéèrè yìí béèrè pé báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà tí àwọn olóyìnbo máa ń pè ní (how do you prepare yourself for a meeting with a client?) ṣùgbọ́n nítorí wípé àwọn oníbàárà tèmi wọ́n ń wá, wọ́n ń lọ ni. Tí wọ́n bá ti wá, kọ́mọ wọ́n wá, kọ̀rè nǹkan, kán dẹ̀ lọ. A fi bẹ́ẹ̀ ni ohun kan pàtàkì tí a fi máa ń ṣe ìpàdé.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé kín ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí kan tó jẹ́ ìrántí ayọ̀ tí mo rántí ní ìgbà tí mo wà ní kékeré ni ọjọ́ ìbí mi tí a ṣe nígbà tí mo pé ọdún mẹ́wàá. Bẹ́ẹ̀ ni, ọdún mẹ́wàá nítorí pé èmi nìkan kọ́ ni mo ṣe. Èmi àti àwọn àbúrò mi méjèèjì la jọ ṣe nínú oṣù kan náà. Ó nìkan ni ìrántí tí mo rántí dáadáa.

Ìbéèrè yìí bèrè pé ṣe o ní irungbọ̀n? Ṣùgbọ́n kò sí ẹni tí ó máa gbo ohun mi tí ó máa ní ohun ọkùnrin léle, nítorí náà obìnrin ni mí. Obìnrin ò dẹ̀ kín fi bẹ́ẹ̀ hu irungbọ̀n. Ó lójú àwọn cases tí obìnrin fi máa ń hu irungbọ̀n. Nítorí náà èmi ò ní irungbọ̀n kankan, mi ò ní rárá.

Ìbéèrè yìí bèèrè pé kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Aga ìjókòó mi pẹ̀lú tábìlì mi, ọjà tí a ń ta, aga ìjókòó fún àwọn oníbàárà, ẹ̀m, ẹ̀yọ, ẹ̀m, ẹ̀rọ tí àwọn èèyàn fi ń ṣírò owó tí àwọn olóyìnbo ń pè ní calculator pẹ̀lú gègé àti ìwé.

Ìbéèrè yí béèrè pé ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ̀ tí àwọn olóyìnbo a máa sọ pé "Do you meet up with your target for sales?" Bẹ́ẹ̀ ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń pàdé wọn, ní ọ̀pọ̀ ìgbà ó ó yẹ gbogbo ìgbà ni mo máa ń pàdé tágẹ́ẹ̀tì mi.

Ìbéèrè yii beere wípé ṣé mo ní àìsàn ikórira sí oúnjẹ kan tí àwọn olóyinbó máa pè ní allergy ní ìsìn nítorí pé àwọn oúnjẹ tí mo ti jẹ ní àtìgbà tí a ti bí mi sáyé mo le kà wọ́n. Kódà wọ́n ò pé aadọ́ta gan. Nítorí náà mi ò tí ì mọ̀ bóyá mo ní àbí mi ò ní.

Ìbéèrè yìí béèrè pé, báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Èyí tí àwọn olóyìnbo máa ń pè ní how do you remember the promises you have made? Mo máa ń rántí àwọn àdéhùn mi nítorí pé mi ò kàn kín ṣe àdéhùn láì, láìṣẹ́ pé mo mean e Nítorí náà, màá kọ ó sílẹ̀ tàbí kí n save sí orí fóònù mi. Ṣùgbọ́n mi ò gbà bí àdéhùn kankan rí.

Ìbéèrè yìí béèrè wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lọ? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Kí ni ìbéèrè yìí mean pẹ̀lú iṣẹ́ ìgbọ̀nsẹ̀? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ oyè mi. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Ṣé àwọn iṣẹ́ ìkórìíra ni àbí? Kò yé mi tó. Ohun tí ìbéèrè yìí ń gbiyanjọi latii bèèrè oyè mi.

Ìbéèrè yìí bèèrè pé báwo ni ó ṣe máa ń pàrọ̀ kan nígbà tí iṣẹ́ bá pọ̀, báwo ni mo ṣe máa ń pàrọ̀? Iṣẹ to ba ṣe pàtàkì ni ma gbe siwaju, iṣẹ to ba si ṣe yọnda fun igba die moma yọnda wọn.

Ìbéèrè yìí bèèrè pé, ṣe o máa ń mu àwọn ohun mímu pirotini? Pirotini? Kí ni ìtumọ̀ àwọn ohun mímu pirotini? Ṣé ọtí ni ìbéèrè yìí tumọ̀ si ni àbí protein? O ti yé mi. That's protein shake. Àh! Mi ò kí ń mu nítorí pé ó dàbí àbàṣà lójú tèmi.

Ìbéèrè yìí bèèrè pé, ṣé o máa ń fi ìdáàbòbò òórùn sára tí àwọn olóyìnbo máa ń pè ní deodorant? Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn perfumes deodorant pẹ̀lú roll-on nítorí pé mi ò like kí ń máa rùn. Mo de like kí ń máa rùn òórùn adùn ní gbogbo ìgbà.

Ìbéèrè yìí béèrè pé kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ tí àwọn olóyìnbo máa ń pè ní what's the new learn-- knowledge you want to learn? Ní ọwọ́ tí mo wà yí, kò tí ì sí ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ yàtọ̀ sí bí iṣẹ́ mi bá ṣe gbòrò si, bí màá ṣe máa ní àwọn oníbàárà dáadáa.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé, ṣo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mi ò fẹ́ràn ìjà. Mo nífẹ́ ẹ kí n máa dá lọ. Lọ́pọ̀ ìgbà gan, mo tún nífẹ́ kí n máa dá wà. Kó jẹ́ èmi nìkan, kí n má tá sí ẹnì kankan, kẹni kankan má tá sí mi, kí n ṣá máa lọ ká làáfíà wá.

Ìbéèrè yìí bèèrè wípé, nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé tí àwọn olóyìnbo má ń pè ní school or classroom depending on the question? Ó ti pẹ́ tí mo ti lọ, láti ìgbà tí mo ti parí ilé ẹ̀kọ́ gíga ní ọdún méjì síìsìn, mi ò tíì lọ sí ilé ìkàwé kankan láti ìgbà náà.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé, ṣé o máa ń wọ ìbọrùn? Èmi ò kí ń ṣe Mùsùlùmí, nítorí náà mi ò kí ń wọ ìbọrùn. Èmi a máa ṣe orí tèmi sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Mi ò ní ìbọrùn kankan tí mo fi ń borí torí ẹ̀sìn tèmi kò, kò pọn dandan láti máa borí ìbọrùn.